Ilé ni mo máa ń lọ. Ǹigbà gbogbo tí mo fẹ́ sinmi, mo máa ń lọ sí ilé. Ẹ̀ nitorí tí mo bá ti ṣe nǹkan tan, ilé ni mo máa ń lọ fún ìsinmi. Torí pé, ìsinmi ilé ló dà jù. Ní gbogbo ibi tí a lè sinmi, ilé ló dà jù.

Àwọn nǹkan tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ó pò. À tí kọ́ bí a ṣe ń tajà, bí a ṣe ń ta nǹkan, bí a ṣe ń polówó nǹkan, ti a máa mú àwọn tó fẹ́ ra nǹkan wá. Àwọn nǹkan tí mo fẹ́, tí mo fẹ́ kọ́ níye ni iṣẹ́ mi.